Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin ìyàrá ọkọ̀ ní gbogbo ìgbà torí ẹni tí kò bá tẹ̀lé òfin yó, òfin yóò fi imú ẹ jófin. Bẹ́ẹ̀ ni, ó dá kí ènìyàn máa tẹ̀lé òfin torí ó máa ń mú àlàáfíà wá ní àwùjọ àti àyíká.

Ojú ẹni tí mo mọ dáadáa náà ni ojú àwọn tí ó bá súnmọ́ni yálà mọ̀lẹ́bí ni àbí ọ̀rẹ́ tàbí àwọn tí a jọ ń ṣiṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo fi máa ń da wọ́n mọ̀, bí ìhùwàsí wọn, bí wọ́n ṣe máa ń rẹ́rìn-ín, bí wọ́n ṣe máa ń ṣeré àti bí wọ́n ṣe máa ń bínú. Ọ̀pọ̀ ìgbà ojú wọn máa ń rẹ́rìn-ín.

Lọ́pọ̀ ìgbà lóòótọ́, mo máa ń gbàgbé àwọn adéhùn tí n ba ṣe. Lọ́pọ̀ ìgbà, tó jẹ́ pé, bóyá adéhùn tí n ba ṣe, bóyá adéhùn tó jẹ́ pé ọjọ́ pípẹ́ ni máa tó lè fò fí ilẹ̀, mo máa ń gbàgbé ní ọ̀pọ̀ ìgbà. Sùgbọ́n mo máa ń lo kàlẹ́ńdà mi láti fi rán mi létí.

Àwọn èlò tó ṣe pàtàkì jù lọ ní ibi iṣẹ́ mi, òun náà ni àwọn èlò tí a fi ń ṣiṣẹ́ tàbí àwọn machine tí a fi ń ṣiṣẹ́. Torí pé ilé iṣẹ́, ilé iṣẹ́ sweet ni mo ti ń ṣiṣẹ́, torí ẹ lọ́pọ̀ ìgbà àwọn nǹkan tí ó jẹ wá lógún jù lọ, òun náà ni àwọn machine tí a fi ń ṣiṣẹ́. Torí tí kankan bá ṣe wọ́n, a à ní lè rí iṣẹ́ ṣe.

Ohun ọmọdé tí kò wa fẹ́ sùn tí àsìkò ọ̀rún bá sì ti tó, ló pọ̀ ìgbà, mo máa kọrin fún un. Tí mo bá kọrin fún un tí n bá ní pé kó sùn, mo máa ka ìwé sílé tí, tí n bá sì dá ọgbọ́n yẹn nà tí ò ṣe, màá sì se ní adehùn fún un pé màá ra ohun ẹlẹ́rìndòdò fún un ní ọjọ́ kejì.

Ìpinnu tí mo kàpọn mọ̀ jù ni ọjọ́ tí mo rí obìnrin kan tí ó ń lọ, tí mo sì fẹ́ bá sọ̀rọ̀ láti fi gba ẹ̀rọ ibánisoro rẹ̀. Ṣùgbọ́n torí ìbẹ̀rù àti ìbu ojo tí mo ní mi ò lè lọ bá, mi ò sì lè bá sọ̀rọ̀. Ó dùn mí gidi gan. Ohun tí ó sì padà kọ́ mi ni pé tó bá ti rí ǹnkan tí o fẹ́, tètè lé e mú.

Àmọ̀ ṣíṣe, ìkòkò àmọ̀ ṣíṣe, ó jẹ́ ìkan lára àwọn àṣà àti ìṣe wa ní orílẹ̀èdè Nàìjíríà láti ọjọ́ tó ti pẹ́ wá láti ayé àtijọ́. Yí fún ní àwọn ìlú òkèèrè mìí náà, àwọn náà ń ṣe irú àwọn nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀. Ìyẹ́pẹ àmọ̀ clay soil ni a fi ń ṣe ìkòkò.

Ibi tí mo ti máa ń lo àkókò mi tó pọ̀ jù, òun náà ni orí ẹ̀rọ fóònù mi, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Lọ́pọ̀ ìgbà ni ó máa ń gba gbogbo àkókò lọ́wọ́ mi, tí mo sì ti ń wá ọgbọ́n àti ìmọ̀ tí màá fi dínkù díẹ̀ torí ó máa ń gba ọjọ́ púpọ̀ lọ́wọ́ mi, ó máa ń gba àkókò púpọ̀ lọ́wọ́ mi léyi tí ó sì bara mú. Ìgbà mí máa ní nǹkan mi tí mo fẹ́ ṣe, ṣùgbọ́n tí bá ti ní tẹ fóònù báyìí, màá gbàgbé tí ó sì máa ń dùn mí ó sì máa ń ka mi lára gan.

Àìmọye ìgbà ni mo máa ń lo fóònù mi ní ojoojúmọ́. Mo fẹ́ lè sọ yé pé fóònù mi ni mo máa ń lò jù ní ojoojúmọ́. Tí mo bá ṣé ń jí ní àárọ̀ kùtùkùtù báyìí títí di ọ̀sán títí di alẹ́, mo máa ń lo fóònù mi. Léètí ò sì bára mu lọ títí torí pé ó máa ń gba àkókò àti àǹfààní lọ lọ́wọ́ èèyàn ni.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń se oúnjẹ ṣùgbọ́n kò n ṣe pé mo mọ oúnjẹ ṣe lọ títí bẹ́ẹ̀ yẹn. Mo mọ ìwọ̀nba, oúnjẹ tí mo mọ̀ ṣejú náà ni ìrẹsì, mo sì máa ń mo sì lè tẹ ẹ̀bà náà, mo sì lè se ẹ̀wà bọ̀. Mi ò mọ ọbẹ̀ náà se lọ títí torí pé ọjọ́ kan tí mo gbìyànjú láti se ọbẹ̀, mo fi iyọ̀ já a ní.

Ha! Ìgbéyàwó ti yí padà gidi gan, torí bí a ti ń ṣe ìgbéyàwó ní ayé àtijọ́ kọ́ ni a ṣe ṣe mọ́ níìsín, tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí a bá máa ṣe ìgbéyàwó, a ṣe mọ̀mi-mọ̀ ọ́n, a sì ṣe ìgbéyàwó láàárín mọ̀lẹ́bí. Ni alẹ́ ṣé ní alà ní ètò láriwo, ó jẹ́ pé owó pọ́n kú dà sí náà. Bọ̀ níìsín tí a bá fẹ́ ṣe ìgbéyàwó, a máa nídí láti na millions ká tó lè ṣe ìgbéyàwó. Ó ti yí pò jù mọ́ jù.

Á, fífi fóònù ránṣẹ́ owó ni àsìkò tàwà yìí ó jẹ́ ǹkan tó wúlò tí ó sì ń dín wàhálà kù láàrin àwùjọ wa. Ó jẹ́ ǹkan tí ó da púpọ̀ torí pé níbi kíbi tí ènìyàn bá wà, ìyẹn lè fi owó ránṣẹ́. Kò ṣe pé ìyẹn ṣẹ̀ṣẹ̀ máa jáde máa lọ báǹkì. Ilé dá púpọ̀, mo sì máa ń lò ní ọ̀pọ̀ ìgbà. Mo máa ń lò ó tó ẹ̀ márùn-ún ní ojojúmọ́, kò sì níra rárá. Wàhálà tó kàn wá bẹ́ẹ̀ nìkan ni pé tí ènìyàn kò bá ní data àbí tí ó sì network.

Ṣọ́ọ̀bù tí ó sún mọ́ ilé mi jùlọ, òun náà ni ṣọ́ọ̀bù tí ó wà níwájú ìta lè wa. Wọ́n ń ta àwọn oríṣiríṣi nǹkan bí provisionu, wọ́n ń ta oúnjẹ, wọ́n ń ta mílìkì, wọ́n ń ta biscuit, wọ́n sì ń ta sweetie, wọ́n ń ta ọṣẹ ìwẹ̀, wọ́n ń ta logun nǹkan tí ó yẹ àmuni ṣàrà lóore, gbogbo nǹkan ni wọ́n ń ta.

Eré ìdárayá tí wọ́n ṣe ní ibi yìí náà ní eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Kò jìnnà sí ọ̀dọ̀ wa rára. Kìlómítà kan péré àbí ko ma tó bẹ́ ní láti ọ̀dọ̀ wa lọ sí stadium tí wọ́n ti ń gba eré ìdárayá Principal's Cup. Wọ́n máa ń gba eré ìdárayá yìí ní ọdọọdún láti fi lè ṣe ìfọwọ́sowọ́pọ̀ àti lè yekún ìfẹ́ láàárín àwùjọ wa.

Ọkọ̀ bọ́ọ̀sì ni mo máa ń gùn tí bá ti fẹ́ lọ sí ìlú. Ìdí ni pé ó ní ààyè púpọ̀, ó sì ní ibi tí a lè gbé ẹrù sí. Ó sì máa rọrùn tí ènìyàn bá ní irú bọ́ọ̀sì gidi pé yóò ní àǹfààní láti lè jókòó dáadáa tí ó sì ní ṣí wàhala.

Ní àsìkò ọdún tí a bá ń lọ sí ìlú, ọ̀nà máa ń dí púpọ̀ torí pé àwọn ènìyàn púpọ̀ ni ó fẹ́ lọ lé ọdún. Ṣùgbọ́n tí gbogbo ẹ́ni bá ti ń lọ, títì máa ń dí ni funfun torí pé èrò a pọ̀ lọ́nà. Owó ọkọ̀ sì máa ń wọ́ nígbà náà.

Ibi tí mo fẹ́ràn láti lọ jù ọ̀ún náà ni ilé eré ìdárayá stadium, torí pé ní ọ̀pọ̀ ìgbà àgàgà ní ọjọ́ àárọ̀ ọ̀sẹ̀, ẹrú máa ń pọ̀ níbẹ̀ tí wọ́n á ṣeré ìdárayá, èyí ó pàdé oríṣiríṣi àwọn ènìyàn tí èèyàn lè collaborate pẹ̀lú.

Nigba ti mo baa n sise, ti ise naa ba si ti poju toba ti remi, mo maa ko orin tabi ki maa gbo orin ti o maa fun mi itunu okan lati fi le kontiniu ise ti mo n se lopo igba.

Bẹ́ẹ̀ni mo máa ń wọ ohun ọ̀ṣọ́ Ohun ọ̀ṣọ́ tí mo máa ń wọ, ó náà ni bíi àgọ̀ ọwọ́, gíláàsì ojú, bàtà dìsáinà, aṣọ àti ṣòkòtò dìsáinà, mo sì máa ń dé fìlà náà. Àwọn ohun ọ̀ṣọ yìí ni ó máa ń mú kí èèyàn rẹwà.

Lọ́pọ̀ ìgbà mí kì í ṣábà rìn ní aṣálẹ́, ṣùgbọ́n ìgbà mí tí n bá ti wọlé tí mo gbàgbé láti ra gbogbo àwọn nǹkan tí ó yẹ kí n rà kí n tó wọlé ni mo máa n padà jáde lálẹ́ lọ sí ṣọ́ọ̀bù tó wà níwájú ilé wa lọ ra ohun tí mo fẹ́ rà. Ohun tí mo sì máa ń bẹ̀rù jù ni àwọn ajínigbé ní alẹ́

Fífi ohun ránṣẹ́ ní àkókò ta wa yíí ó ti di ìròrùn gan-an, torí pé láti orí fóònù rẹ o le fi ohunkóhun ránṣẹ́, o le ra ní online, o sì tún fi ránṣẹ́ sí ẹnikẹ́ni tí o bá fẹ́ fi rán ní online, o sì le fi gbé nǹkan tó fẹ́ fi ránṣẹ́ lọ sí ọ̀dọ̀ àwọn onímọ́tò láìṣe pe o lọ síbi tó fẹ́ fi nǹkan ránṣẹ́ sí. Nǹkan tó fẹ́ fi ránṣẹ́ ó lè dé bé.

Ohun kékeré tí mo lè tún ṣe nínú ilé, òun náà ni ẹ̀rọ, ẹ̀rọ ìlọta tí mọ̀mí mi máa fi ń lọta. Tí ó bá ní ìṣòro tàbí tí a fẹ́ fọ̀, èmi ni mo máa ń tu torí pé engineering ni mo kọ́.

Bí àárọ̀ mi ṣe máa ń bẹ̀rẹ̀, tí n bá ti jí ní àárọ̀, mo máa kọ́kọ́ lọ kírun, tí bá ti kírun, tí bá ti délé, màá wá ṣàdúrà, màá be Ọlọ́run pé mo fi gbogbo ọjọ́ òní le Ọlọ́run lọ́wọ́. Lẹ́yìn náà ni màá wá bẹ̀rẹ̀ si ní ṣe àwọn iṣẹ́ kékèké, kékèké, kékèké tí mo ti n plànu láti àná.

Ẹ̀ẹ̀kan ni mo máa ń wo ojú àwòrán lójoojúmọ́. Ẹ̀ẹ̀kan ún gan-an, ṣi ni pé bóyá tí bá ń jáde, tí bá ń lọ ibi iṣẹ́, tí bá ń lọ ilé ìwé ṣùgbọ́n tí bá máa wà lé lẹ́yìn kí n wẹ̀, kí n sì wà lé lé, mi ò kí ń sábà wo ojú àwòrán torí Yorùbá máa ń sọ pé dígí máa ń bú ènìyàn.

Ọjọ́ kọ̀ọ̀kan ló ní bí ó ṣe máa ń ní ipa lórí ọjọ́ torí pé ọjọ́ ajé Monday òun ni ó máa ń busy jùlọ nítorí pé àwọn èèyàn ó máa ń padà sí ibi iṣẹ́. Èrò yó sì pọ̀ ní títì ní àárọ̀ kùtùkùtù. Ṣùgbọ́n ọjọ́ Friday ni àwọn èèyàn ó sì lọ fún ọlidé ọ̀sẹ̀, ọlidé ìpanu ọ̀sẹ̀.

Rédíò Yorùbá jẹ́ ǹkan tí ó wúlò gan, torí pé ó ń ṣe àgbé àgbèlárugẹ́ èdè àti àṣà Yorùbá. Lọ́pọ̀ ìgbà ni mo máa ń gbọ́ rédíò èdè Yorùbá bí Agidigbo àbí Fresh FM ní orílẹ̀dè Nàìjíríà.

Mo fẹ́ràn ìmọ̀le owurò torí pé ó fún mi ni, torí pé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó fún mi ní àǹfààní láti rí ìmọ̀le owòórò. Tí ilé bá sì ti mọ́ ní ènìyàn yóò dìde tó sì lọ ṣe iṣẹ́ láti fi rí owó tí ó fi gbọ́ bukata.

Hmm iye owó ohun tí a fẹ́ fi owó ṣe ṣe ń rí. Ó ní láti ṣe pẹ̀lú bí nǹkan tí a fẹ́ fi owó náà ṣe, bí ó ṣe níyì to àti bí ó ṣe quality to. Torí pé àwọn nǹkan mìíràn tó jẹ pé wọ́n ní owó lórí ṣùgbọ́n wọn kò wúlò.

Rárá, mi ò wọ gíláàsì. Àwọn tí wọ́n máa ń sábà wọ gíláàsì ni àwọn tí ojú bá ń dùn àbí àwọn tí ojú wọn ti fẹ́ máa ṣe omi díẹ̀ díẹ̀ tí wọ́n wá lọ sí hósipítù tí wọ́n sì fún wọn ní gíláàsì. Àwọn kàn náà sì máa ń fi gíláàsì ṣe akọ tí wọ́n máa ń wọ̀ lọ sí òde.

Àlọ́ tí mo gbọ́ nígbà kékeré mi, òun náà ni àlọ́ yọ́níbo àti Ìjàpá. Àlọ́ yìí gbòòrò gan ní àsìkò tí a wà ní kékeré torí pé ní ilé kọ̀ọ̀kan, òun ni wọ́n máa ń sábà sọ fún àwọn ọmọ kékeré. Àlọ́ èsì dùn púpọ̀. Àárọ̀ ẹ̀, nǹkan tí ó sì kò wá náà ni nìpa ògbọ́n tí Ìjàpá ní.

Bẹ́ẹ̀ni, orí máa ń fọ́ mi. Lọ́pọ̀ ìgbà tí n bá ṣiṣẹ́ ju tàbí tí mo ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ tó rẹ̀ mi ni àti ibiṣẹ́ tí mo bá ti délé, orí máa ń fọ́ mi. Torí náà, mo máa kọ́kọ́ lo òògùn, mo máa kọ́kọ́ wẹ, màá jẹun, máa wá lo òògùn lẹ́yìn náà máa wá sùn láti fi sinmi.

Gbogbo ìgbà kọ́ ni mo máa ń ra oúnjẹ jẹ. Ìgbà tí bá wà lé tó yẹ pé mi ò bá lè dáná àbí tí bá ti ṣiṣẹ́ tó bá ti rẹ̀ mí ni mo máa ń lọ ra oúnjẹ jẹ níta. Kí n sì ti lọ ra oúnjẹ jẹ, mo máa ń re dájú pé ibi tí mo ti fẹ́ lọ ra oúnjẹ, ibi tí wọ́n ti mọ́ tónítóní ni àti pé.

Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn e-mail tí ò wúlò torí pé àwọn site kan wà tí èèyàn subscribe sí tó jẹ pé èèyàn wọn a máa send e-mail sí wọn. Ṣùgbọ́n tó bá ti rí pé ó ti ń pọ̀ jù, mo máa delete wọ̀n tàbí kí n kúrò ní àwọn e-mail yẹn kí n yọ kúrò.

Ọ̀nà tí mo mọ̀ ju ní láti ilé wa lọ sí ibi iṣẹ́, mo sì máa ń rìn tó è márùn-ún ní àárín ọ̀sẹ̀ torí pé ojoojúmọ́ ni mo máa ń gba ọ̀na náà kọjá. Ohun tí ó wà lójú ọ̀nà náà, ilé-ẹ̀kọ́ wà lójú ọ̀nà náà, ọjà wà lójú ọ̀nà náà, mo sì máa ń rí àwọn ènìyàn tuntun tuntun pade lójoojúmọ́.

Àwọn òwe pọ ti mo ma n pa ti o yẹ pe kosi ni itumọ simi torí pe Yoruba lo sọ wí pé ẹ, àjòjì ọwọ kan kìí n gbé ẹrù dúró lórí. Yorùbá sina lo so wí pé bá nu so má b'ènìyàn niyan sọ. Yorùbá lo sọ wí pé iṣẹ́ l'ógùn iṣẹ́. Yorùbá si lo sọ wí pé iṣẹ́ kọ lówó. So àwọn òwe Yoruba yi on di àrà wọn lọwọ.

Ah! Àwọn nǹkan tí mo fẹ́ràn ní orí písà, mo fẹ́ràn kí písà mi kó ní àwọn gízádì nínú, kí ó sẹ̀ sì ní ọ̀pọ̀lọpọ̀ kárọ̀tì. Mo fẹ́ràn písà tí ó bá jiná dínúdínú dáadáa ṣùgbọ́n tí kò fi taratara jóná tí ò gbẹ dáadáa.

Ah, àkókò ìkórè máa ń dùn púpọ̀ dáadáa torí pé oúnjẹ máa ń wọ́pọ̀ dáadáa ní àyíká àti pé àwọn ènìyàn máa ń jẹun dáadáa. Oúnjẹ máa ń wà lọ́wọ́ ẹni, àwọn ilé ìjọsìn máa ń ṣe ìkórè, àwọn ilé ẹ̀kọ́ náà sì máa ń ṣe ìkórè. Um.